Nǹkan tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun pọ̀. Ṣùgbọ́n ní àkọ́kọ́ mo máa ń yẹ̀ wò bóyá òṣìṣẹ́ dangajia, bóyá wọ́n ní ìmọ̀ tó péye nípa nǹkan tí wọ́n wá ṣiṣẹ́ lé lórí. Èyí ń gẹ́gẹ́ bí àkọ́kọ́. Ẹlẹ́èkejì ni wípé bóyá ìwà ìbàjẹ́ tí wọ́n lè kó ran ẹlòmíí bóyá ó wà ní ara wọn. Ìǹkan wọ̀nyí ni mo máa ṣe ni mo máa ń ṣe ìwádìí nípa nínú òṣìṣẹ́ tuntun.

N kò le rántí ìgbà kan pàtó tí mo kẹ́yìn lá àlá burúkú, ṣùgbọ́n tí n ò bá gbé gbèdéke lé e, yóò ti máa tóbi yá bí i ọdún méjìlá sí ọdún mẹ́ẹ̀dógún sẹ́yìn. Idí ni wípé èmi kì í ṣe àkọsílẹ̀ ààlà. Ǹkan tí èèyàn bá sì ṣe àkọsílẹ̀ rẹ̀, o máa ń ṣòro láti rántí ìgbà kan pàtó tí o ṣẹlẹ̀.

N kò tíì lọ ṣọdẹ rí, nítorí wípé iṣẹ́ tí mò ń ṣe kò ní ṣe pẹ̀lú iṣẹ́ ọdẹ. Àkọ́kọ́ ni eléyìí, ẹlẹ̀kejì ni wípé kò sí igbó ọdẹ rẹpẹtẹ ní àyíká ibi tí mò ń gbe. Èyí fi èyí fà tó fi jẹ́ wípé, àà ọdẹ ṣíṣe kò wọ́pọ̀ ní agbègbè ibi tí mò ń gbé.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí orí kíláàdù. Mo ní ìmọ̀ nípa àwọn nǹkan bí i Google Cloud, Microsoft Cloud láti fi ṣe àfipamọ́ àwọn nǹkan mi. Àwọn nǹkan bí i fọ́tò, bí i, à, bí i contact orí fóònù, àwọn wọ̀nyí ni mo máa ń fi pamọ́ sí orí kíláodù.

N kò fi bẹ́ẹ̀ fẹ́ràn láti máa fítù rárí nítorí wípé oorun rẹ̀ ma lágbára lọ́pọ̀lọpọ̀ ìgbà. A bí oorun tùràrí bá wà nínú ilé ní ìgbà mí, ó ma ń jẹ́ kí ó ṣòro fún mi láti rí oorun sùn. Ìdí nìyí tí èmi kì í fi gbogbo ìgbà tí n wòkú fi fẹ́ràn láti má fítù rárí.

Bí ó bá ṣẹlẹ̀ wípé ẹ̀rọ àgbéká mi tí olóyìnbó tún n pè ní fóònù bí ó bá dún nígbà tí mo bá wà ní ibi iṣẹ́. A ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà èmi kì í fẹ́ dáhùn rẹ̀ torí wípé í máa ń fa kí akẹ́kọ̀ọ́ kí ọkàn wọn kúrò níbi ǹkan tí wọ́n ń kọ̀. Ṣùgbọ́n tó bá ṣe pàtàkì tó jẹ́ pé mo gbúdọ̀ dáhùn rẹ̀, èmi máa ń kúrò ní iwájú wọn láti dáhùn fóònù.

Nípa ìbéèrè nípa bí mo ṣe máa ń kojú àsìkò nípa, ẹ́, àsìkò ìparí iṣẹ́. Bí iṣẹ́ bá ti ń parí lọ, níṣe ni mo máa ń ṣe àgbéyẹ̀wò ohun tí ó yẹ kí n ṣe ní ẹnu iṣẹ́. Bé, inú ọ̀kan ni mo ti mọ ń ṣe eléyìí. Ǹjẹ́ mo ṣe dáadáa, ǹjẹ́ n kò ṣe dáadáa. Àwọn ibéèrè yìí ni mo máa ń lò láti ṣe àsìkò ìparí iṣẹ́.

Bí ó bá ṣẹlẹ̀ wípé mò ń dúró dè ǹkan, mo máa ń fi àkókò náà, mo máa ń fi ronú nípa ǹkan ọ̀hún, díde rẹ̀ bóyá a yóò wúlò fún mi, bóyá kò ní wúlò fún mi. Díde ǹkan ọ̀hún, bóyá ó ṣe pàtàkì fún mi láti dúró dè, bóyá kò ṣiṣẹ́ pàtàkì.

Rárá n kò ní ọkọ̀, nítorí náà n kò lè gbé gbèdéke lé, n kò lè sọ ìgbà tí mo máa ń fọ ọkọ̀. Ṣùgbọ́n ní ìwòye titẹ̀ mi, ó yẹ kí ènìyàn máa fọ ọkọ̀ bó yá bí èèkàn ní àárín oṣù kan. Bẹ́ẹ̀ni, nítorí wípé ní ìwọ̀nbá àsìkò yí, ìdọ̀tí ara ọkọ̀ náà yóò ti pọ̀ tó, yóò fi ní láti jẹ́ kí ó bọ́ sí fífọ̀.

Bẹ́ẹ̀ni ní rẹpẹtẹ mo máa ń gba àwọn ímeèlì àìwúlò. Mo sì mọ wípé àwọn ímeèlì àìwúlò wọ̀nyí, wọ́n mọ́ ń wá láti ọ̀dọ̀ àwọn tí ó bá ti ta ǹkán nípa ènìyàn, bí wọ́n bá ti ta ímeèlì ènìyàn, tí wọ́n bá ti ta n tí wọ́n mọ̀ nípa ènìyàn. Bi áwon ímeèlì bá wọlé, èmi kì í wú lẹ ká wọn, mo máa ń dìlítì ẹni lẹ́sẹ̀kẹsẹ̀

Aṣọ fífọ̀ ṣẹ jẹ́ nǹkan, aṣọ fífọ̀ jẹ́ ǹkan tí mo máa ń ṣe ní òrèkóòrè, ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀ ni mo máa ń fọ aṣọ. Ṣùgbọ́n bí ó bá ṣẹlẹ̀ wípé mo ní láti fọ aṣọ bóyá, ó ṣe pàtàkì aṣọ ni dọ̀tí àbí, ó jẹ́ ǹkan tí mo fẹ́ wọ̀ ni pàjáwìrì, mo máa ń fọ aṣọ ní àsìkò yìí náà.

Ọjọ́ tí mo fẹ́ràn jù ni, ní ọ̀sẹ̀ jẹ́ ọjọ́ tí, aah, oloyinbo, olóyìnbó ń pè ní ọjọ́ Tọside. Ní èdè Yorùbá wọ́n a máa pè ní ọjọ́ Ọjọ́bọ̀. Ìdí tí mo ṣì fi fẹ́ràn rẹ̀ ni wípé iṣẹ́ tí mo máa ń ṣe ní ọjọ́ náà kì í fi bẹ́ẹ̀ pọ̀. Ìsinmi máa ń pọ̀ fún mi ní ọjọ́ Ọjọ́bọ̀. Ìdí ní yí tí mo fi fẹ́ràn ọjọ́ Ọjọ́bọ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ àwọn ohun ọ̀ṣọ́ látori ìbọ̀wọ̀ sí ìbọ̀sẹ̀ nígbà mí gílàsì eéh ojú mo sì máa ń wọ perfume ní ìgbà mí. Àwọn ǹkan wọ̀nyí o máa ń wà láti ṣe ara ní oge tàbí nígbà mí láti dáàbò bo ara. Ìdí nìyí tí mo fi máa ń wọ ohun ọ̀ṣọ́.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ẹnìkan tó má n di ọjà ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀. Nítorí pé àwọn nǹkan tí wọ́n máa ń tà ní ojú títì èmi kò fi gbogbo ara gbẹ́kẹ̀lé nípa àìlera àti nípa bóyá ibi tí wọ́n ti pèsè rẹ̀ bóyá ó mọ́. Nítorí náà bí ọ̀nà mẹ́bà jìn ó máa n di ọjà ààbò dání nítorí pé èmi kì í fẹ́ ra nǹkan kan ní ojú ọ̀nà.

À, èmi kì í lo ìrọ̀rí rárá. Bí mo bá wò dáadáa, ìrọ̀rí ni iyún tí olóyìnbo ń pè ní pilo. Èmi kì í lo ìkankan nínú àwọn eléyìí. Ìdí tí mo fi le lo ìrọ̀rí ni wípé bóyá bí ọ̀rùn bá ń ro mi àbí tí oúnjẹ tí mo bá jẹ tí kò bá tíì dà ni mo fi le lo ìrọ̀rí. Àmọ́ lásìkò yìí èmi kì í lo ìrọ̀rí.

Bẹ́ẹ̀ni, mo ní ìgbàgbọ́ pé ohun tí a ń pè ní WiFi mi wípé ó yára tó. Nítorí wípé bí mo bá bọ́ sí orí ẹ̀rọ ayélujára tí wọ́n tún ń pè ní Íńtánẹ́ẹ̀tì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àwọn tí mo ń, ǹkan tí mo bá ń ṣe yí máa lọ ní ìrọ́wọ́ ìrọsẹ̀. Níwọ̀nba, ìgbà tí bá sì ti máa lọ ní ìrọ́wọ́ ìrọsẹ̀, ó ti tẹ́ èmi lọ́run. Ìdí nìyí tí mo fi nígbàgbọ́ pé ó yára tó.

Nípa bí mo ṣe máa ṣe ètò owó iṣẹ́ níwọ̀nba ìgbà tí iṣẹ́ bá ti wà tí mo mọ̀ pé ń ó san owó fún, àkọ́kọ́ ni wípé kí ń ṣe bọ́jẹ́tì rẹ̀ kalẹ̀. Tí owó náà bá sì ti wọlé dé, kí ń yọ́ sọ́tọ̀ kúrò nínú owó tí mo lè ná. Bí mo bá ti yọ sọ́tọ̀ kúrò nínú owó tí mo lè ná, ń ó sì fọkàn sí wípé owó yìí ń kò ní ẹ́ ná. Júbì kò ṣe wípé kí ń fi san owó iṣẹ́ nìkan lọ.

Aà, n kò le sọ wípé mo ní ìwà tí ó dára ní ìgbà tí mo bá ń jẹun. Lóòtítọ́ mo mọ àwọn ìwà tí ó dára wọ̀nyí, ṣùgbọ́n àsìkò ń jẹ mí. Aà, àsìkò tí mo rí gẹ́gẹ́ bí àsìkò tèmi nìkan ni. Nítorí náà mo máa ń hu àwọn ìwà mi tí mo mọ̀ wípé kò bójú mu bí mo bá ń jẹun lọ́wọ́. Mo lè jẹun láì fọ́ ọwọ́ nígbà mí tí mo mọ̀ pé ìwà tí kò dára ni.

Bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi, ọ̀un na ni wípé, a máa ń ní àkókò tí gbogbo wa máa ń pàdé. Ni àsìkò tí gbogbo wa bá pàdé yìí, olúkúlùkù yóò sọ, ohun tí ó bá ń dùn lọ́kàn bí ǹkan bá wà, yóò sọ, a ó parí rẹ̀. Bẹ́ẹ̀ náà ni a ó sì tun jírórò nípa bí ǹkan tí ń lọ nínú ẹbí.

N kò mọ nǹkan tí ìbéèrè yìí ń béèrè ní pàtó. Nítorí wípé Yorùbá tí wọ́n kọ síbẹ̀ ni wípé, ṣe o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Ṣùgbọ́n bí a bá wo àmì tí ó yẹ kí wọ́n fi sí tí wọ́n kò fi sí, n tí wọ́n fẹ́ béèrè ni pé, ṣe o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Níbẹ̀ ni mo lè sọ wípé mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà. Torí nǹkan tí mo bá rà, nǹkan tí mo fẹ́ tà ni, ìmọ́tótó àti ìlera rẹ̀ ṣiṣẹ́ pàtàkì.

Yàrá tí mo fẹ́ràn nínú ilé mi jẹ́ yàrá tí èmi gangan mọ́ han ń sùn. Ìdí níyì tí ìdí tí mo sì fi fẹ́ràn rẹ̀ ni wípé ní àkọ́kọ́, í mọ́ ń jẹ́ kí ààyè wà fún mi láti ṣe iṣẹ́ mi tí ẹni kankan kò ní dí mi lọ́wọ́. Ní ẹlẹ́ẹ̀kejì, yìí bó jẹ́ ibìkan tó jẹ́ wípé bí mo bá fẹ́ sá fún ariwo tàbí tí mo fẹ́ sá fún kí àwọn ènìyàn mọ́ han dá yàn láàmú, ó jẹ́ bìkan tí mo lè fi ara pamọ́ sí.

Irọ́, n kò ní aṣọ wíwẹ̀. Irú àwọn ǹkan bí eléyìí kì í ṣe ǹkan tó ṣe pàtàkì tàbí tí yóò ṣe gbajúmọ̀ ní agbègbè ibi tí èmi ń gbé. Yàtọ̀ sí ní agbègbè gan nínú àṣà àti ìtà wa, aṣọ wíwẹ̀ kì í ṣe ǹkan tí ó wúlò lọ títí tí àwọn ènìyàn máa ń lò ó. Nítorí ìdí èyí, n kò ní aṣọ kan pató fún ìwẹ̀.

Èmi kì í ṣètò àwọn ímeèlì mi nítorí wípé, n kò ní ìmọ̀ tó ṣe tó múnádóko ní orí rẹ̀. Bí gbogbo wọn bá wọlé, ojúkan náà ni gbogbo wọn máa ń wọlé sí inú inbox mi, àmọ́ àwọn èyí tí n kò béèrè fún tí máa ń wọlé sí sípámù. Àwọn iyùn nìkan, ẹh ẹh, ni mo lè sọ wípé́ í máa ń dá yàtọ̀ nínú àwọn ímeèlì mi.

Ìrọ̀ ó, n kò ní ọkọ̀. Ọkọ̀ jẹ́ ǹkan tí ó wọ́n púpọ̀ ní agbègbè ibi tí èmi ń gbé. Bẹ́ẹ̀ náà ni kìí ṣe èmi nìkan, ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni kò ní ọkọ̀. Àwọn ǹkan arinṣẹ̀ bí kẹ̀kẹ́, bí alùpùpù ò ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn fẹ́ràn jù láti máa lò nítorí wípé ó yára kì í sì sábà bọ́ sínú ìdánidúró.

Bí ó bá ti di wípé kí á ṣe ìdúnadúrà, òun náà ni wípé àkọ́kọ́, n ó mọ iye tí olùtajà bá fẹ́ ta ọjà rẹ̀. Ọ̀nà kejì ni wípé bí wón bá ti sọ iye tí wón bá fẹ́ ta ọjà wọn, ni kí èmi náà bẹ owó náà sí ìlàta tàbí ìlàjì. Báyìí ni a ṣe máa ń bẹ̀rẹ̀ láti ṣe ìdúnadúrà.

Bí mo bá wo lọ ṣàkún tí mo mọ̀ síwájú tí mo wò sẹ́yìn, èso tí mo lè sọ wípé mo fẹ́ràn jùlọ, ọ náà ni ọ̀gẹ̀dẹ̀ nítorí wípé ó rọ̀, í sì máa ń rọrùn láti jẹ. Nítòótó oríṣìíríṣìí èso ni ó wà, ṣùgbọ́n èyí tí èmi fẹ́ràn jù, ọ náà ni ọ̀gẹ̀dẹ̀ nínú gbogbo èso.

Bí ó bá ṣẹlẹ̀ wípé iṣẹ́ pọ̀ tí mo sì ní láti pààrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀, ǹkan tí mo máa ń ṣe ni wípé yálà, n tí, eh, n tí ń ó fi jẹ́ kí oríṣiríṣi èrò má wá sí ọkàn mi, òun náà ni pé kí n mú ọkàn mi dúró lórí èyí tí mò ń bá ń ṣe lọ́wọ́ gan pàtó. Èyí tí mò ń bá ń ṣe lọ́wọ́ pàtó ni, òun náà ni màá mú, òun náà ni èmi máa ń mú ọkàn mi dúró lé lórí. N ó sì gbàgbé gbogbo ìyókù fún àsìkò ìgbà, eh, èyí tí mò ń ṣe lọ́wọ́ ni. Bí mo bá wá parí èyí tí mò ń ṣe lọ́wọ́ ni, ó tún wá mú ìmíì. Bẹ́ẹ̀ ni mo sì máa ń pààrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀.

Ehn, bóyá mo fẹ́ràn láti sí fèrèsé ọkọ̀, ó ní ṣe pẹ̀lú, à bí ojú ọjọ́ bá ti rí. Bo bá jẹ́ pé àsìkò ooru ni, mo fẹ́ràn láti máa sí fèrèsé ọkọ̀ kí atẹ́gùn àlàáfíà kí ó bá lè wọlé. Bo bá jẹ́ wípé kò sí ooru tí ó tútù mú níta ni, èmi kò fẹ́ràn láti máa sí fèrèsé ọkọ̀

Bí mo bá wò síwájú tí mo wò sẹ́yìn, àsìkò tí mo lè sọ wípé mo rántí ní ìgbà ọmọdé mi ni àwọn àsìkò ìgbà tí a máa ń kiri ọdún káàkiri, tí a máa ń bá àwọn ọ̀rẹ́ wa ṣe àwọn eré ìdárayá, àwọn eré tí a lérò wípé bóyá ó bọ́ sí tòótọ́ àbí ẹ̀ tí a kò sì mọ̀ pé kì í ṣe tòótọ́. Irú àwọn àsìkò báyìí ni mo máa ń rántí bí mo bá rántí ìgbà ọmọdé.

Èmi kì í sábà wo àwọn ètò ní orí tẹlifísàn. Ní àkọ́kọ́ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ètò tí wọ́n ma ń ṣe kì í ṣe ètò tí ó bá lààkáyé tèmi mu, èmi kì í rí ìdí ní bẹ̀. Ṣùgbọ́n ní ẹ̀kọ́ọkan nígbà mi, mo mọ n wo ètò ní orí tẹlifísàn. Bí wọ́n bá ń ṣe eré ìdárayá, mo mọ wò yẹn lórí tẹlifísàn. Bẹ́ẹ̀ ni mo sì máa wo ètò lórí tẹlifísàn tí wọ́n bá ń ka ìròyìn àgbáyé.

Fóònù tí mò ń lò, ó jẹ́ àwọn èyí tí wọ́n se bátìrì wọn ní ọ̀nà tó fi jẹ́ wípé kò ṣe é fa yọ. Dídúró bátìrì fóònù náà ó má ń wà ní ẹ̀yìn fóònù, nítorí náà kì í gbọ̀n, bẹ́ẹ̀ ni kì í yọ. Bẹ́ẹ̀ ni kò sì ṣe é ṣe fún èmi láti yọ bí dídúró bátìrì fóònù mi ṣe rí ni.

Àwọn èrò mí fún iṣẹ ọjọ́ iwájú pọ̀ ní oríṣìíríṣìí. Alákọ̀kọ ni kí n máa kọ sílẹ̀ bí mo ti fẹ́ kí ọjọ́ iwájú mi ti rí. Un o se àkọsílẹ̀ rẹ̀. Iṣẹ tí mo bá sì fẹ́ ṣe ní ọjọ́ iwájú, mò mọ̀ wò bóyá iṣẹ́ náà, bóyá ó bá èròǹgbà mi nípa ọjọ́ iwájú mi, bóyà ó bá a mu. Ẹlẹ́ẹ̀kejì ni wípé mo mọ̀ wò pé ṣẹ́ ise náà ṣe yóò fún mi ní ìsinmi tí yóò tó àti tí yóò péye kó má bá dà bí pé olúwa rẹ̀ yóò kàn máa ṣiṣẹ́ láìní ni ìsinmi.

Oúnjẹ ọ̀sán ìsinmi oúnjẹ ọ̀sán, ìsinmi oúnjẹ ọ̀sán mi a máa gbà tó ọgbọ̀n ìṣẹ́jú nítorí wípé àsìkò tí i máa bọ́ sí, ó máa bọ́ sí, máa sábà bọ́ sí àsìkò ìgbà tí iṣẹ́ ń lọ lọ́wọ́. Nítorí náà, nǹkan yìí sábà lè fi àkókò tó lọrẹ pẹtẹ tàbí tí ó pò sílẹ̀ fún ìsinmi oúnjẹ ọ̀sán.

Àn, bí n o bá dàhun nípa sẹ̀ mo máa ń dé ní àkókò, mo jẹ́ ènìyàn kan tó jẹ́ wípé àkókò ṣe pàtàkì fún mi. Èmi kì í sì jẹ́ kí àkókò lọ tàbí kí ó ṣófo. Níwọ́n bá ìgbà tí wọ́n bá ti so àkókò pàtó tí nǹkan yóò bẹ̀rẹ̀, mo le sọ wípé mo jẹ́ ẹnìkan tí í máa pa ámọ́. Èyí máa ń ràn mí lọ́wọ́ láti máa dé ní àkókò.

Orin kíkọ kì í ṣe nǹkan tó bá ìlànà iṣẹ́ ẹ̀mí mu. N kò sì ní ọ̀rẹ́ tí máa kọ orin. Bẹ́ẹ̀ni, ààríyá kankan kì í sábà ṣẹlẹ̀ ní tòsí ọ̀dọ̀ mi tí wọ́n ti máa kọ orin tí ó nílò kí n wà níbẹ̀. Nítorí náà, n kò lè gbé gbèdéke lé tàbí kí n sọ ìgbà kan pàtó tí mo kẹ́yìn lọ sí ibi orin.

N ò ní pàtó aṣọ kankan tí mo lè sọ wípé mo fẹ́ràn láti máa wọ̀. Bí aṣọ bá ti jẹ́ aṣọ tí yóò dáàbò bo ara, tí kò ya, tí kò dọ̀tí iyin hun alákọ́kọ́. Ẹ̀lẹ́ẹ̀kejì ni wípé kí aṣọ dára, kó má jẹ́ aṣọ tí ó fẹ́ lẹ́ jù ni mo lè sọ. Àwọn aṣọ wọ̀nyí ni mo lè sọ wípé mo fẹ́ràn láti máa wọ̀. Àwọn kan bí designer tí àwọn ènìyàn máa ń wọ̀ ni, èmi kì í rí sí i, èmi kì í sì í gbégbè deke aṣọ wíwọ̀ le irú àwọn nnkan bẹ́ẹ̀.

Irọ́ o, n kò le sọ wípé owó tí mò ń gbà wípé ó dára tó. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn nǹkan ìná àti nǹkan tí ènìyàn fẹ́ fi owó ṣe. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà owó tí mò ń gbà ti máa fẹ́ kó gbogbo rẹ̀ lọ. À bí ọrọ̀ ọjọ́ àbí ọrọ̀ ajé ṣeré ní ìlú tí èmi ń gbé, n ò fà á bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni ó sì rí fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn.

Bí ìyọnu ọkọ̀ bí ó bá dé yálà ọkọ̀ tí èmi lò ni àbí tí ó jẹ́ èyí tí mò ń ṣe ìrìn àjò nínúu rẹ̀. Bí ìdènà bá dé ní inú ru ọkọ̀ bẹ́ẹ̀, ohun tí ènìyàn máa ń ṣe ni wípé ènìyàn máa ń pe àwọn akọ́sẹ́mọsẹ́ tí wọ́n mọ̀ nípa rẹ̀. Ó dára jù kí ènìyàn mọ́han tọwọ́ bọ̀ ọ́ lọ láì mọ pàtó nǹkan tí ó ṣe ọkọ̀ náà.

Bí mo bá fẹ́ yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀, í máa n jẹ́ ǹkan tí mo máa fi ara balẹ̀ yàn nítorí wípé àwọn èèyàn tí ènìyàn yóò bá siṣẹ́, tí ènìyàn bá fẹ́ bá ṣiṣẹ́ pọ̀, wọ́n gbọ́dọ̀ jẹ́ ènìyàn tí à ìrorí wa ó jọ jẹ́ ǹkan kan náà tàbí tí ó sún mọ́ ǹkan kan náà. Ẹlẹ́ẹ̀kejì ni wípé wọ́n sọ wọ́n, wọ́n, wọ́n tún gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó jẹ́ wípé wọ́n mọ kókó iṣẹ́ tí wọ́n sì dàǹgajiá ní ẹnu iṣẹ́ tí a fẹ́ jọ ṣe papọ̀

Àwọn ǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan ó pé oríṣìíríṣìí, ṣùgbọ́n in máa lọ báyìí. Ní àkọ́kọ́ bí mo bá ti kọ́kọ́ jí, n ó kọ́kọ́ yẹ fóònù mi wò bóyá mo ní íméèlì, bóyá mo ní ǹkan tí ó ní orí fóònù tàbí méséjì tàbí àtẹ̀jíṣẹ́ tí ó yẹ kí n ṣe ìdáhùnsi. Eleyi un ni àkọ́kọ́. Elẹ́ẹ̀kejì, mo máa ń ṣe, ààh, eré ìdárayá níwọ̀nba ìgbà díẹ̀ fún bí ìṣẹ́jú márùn-ún sí ìṣẹ́jú mẹ́wàá. Àwọn ǹkan wọ̀nyí jẹ́ ǹkan tí mo máa ń ṣe ní ojoojúmọ́ ní òwúrọ̀ kọ̀ọ̀kan.

Bẹ́ẹ̀ni ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo ti ní àǹfààní láti ṣe ìrìnàjò lọ sí ìlú mìíràn. Ẹ̀ bí mo bá wò ó ní ẹyọ kọ̀ọ̀kan sí ẹ̀ẹ̀mẹjẹejì àwọn ìgbà tí mo ṣe ìrìnàjò lọ sí ìlú mìíràn, òun náà ni wípé nípa ètò ẹ̀kọ́ àti nípa ètò ìjọsìn àwọn ìdí nìyí tí mo ti fi ṣe ìrìnàjò lọ sí ìlú mìíràn.

N kò mọ ǹkan pàtó tí a máa ń pè ní ẹ̀rọ ìgbésókè. N kò le sọ bóyá mo ní tàbí n kò ní. Pẹ̀lú ìbéèrè yìí, mò ún lè rò wípé bóyá ẹ̀rọ ìgbésókè jẹ́ ǹkan kan náà pẹ̀lú ẹ̀rọ fóònù. Ṣùgbọ́n, mò n ṣe àríyànjiyàn lórí eléyìí. Àbí kí bá ṣe fóònù, èmi kò ní ẹ̀rọ ìgbésókè débi wípé n ò máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè.

Fún ìsinmi ọdọọdún, ẹ, iṣẹ́ tí mò ń ṣe kò sọ pàtó àsìkò kan tàbí kó gbégbè dékélé iyí ọjọ́ kan pàtó tàbí oṣù kan pàtó tí ènìyàn fi lè sinmi fún ìsinmi ọdọọdún. Ní ìgbà tí ọdún bá dé, ó kàn lè bu ọjọ́ méjì, ọjọ́ mẹ́ta fún ènìyàn láti sinmi.

Nípa pé ṣe mo mọ bí a ti ń fọn, bí mo bá wo ìtumọ̀ fífọn yìí, mo fẹ́ tùmọ̀ rẹ̀ sí pé ṣe ènìyàn mọ̀ bí a ti dùn bí erin. Èmi nígbà wọ̀ pé gbogbo ènìyàn náà ni ó ní ìmọ̀ nípa irú eléyìí, ṣùgbọ́n níwọ̀nba ìgbà tí kò ti yé mi dáadáa, n kò lè fi ìdáhùn tó péye sí ìbéèrè yìí.

Bẹ́ẹ̀ni, mo lè sọ pẹ̀lú àrídájú wípé mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ nítorí wípé oríṣiríṣi èèyàn ni ènìyàn máa ń bá pàdé. Èyan o le sọ èyí tí ìwà burúkú wà lọ́wọ́ rẹ tí ó gbé pamọ́. Tó bá sì jẹ́ wípé ìwà yìí ó jẹ́ ǹkan tí ó lè da iṣẹ́ láàmú tàbí tí ó lè kóran àwọn ẹlòmíràn, èmi máa ń ṣe ìwádìí nípa rẹ̀ kí n ba lè mọ̀ bóyá irú ẹni bẹ́ẹ̀ yóò túbọ̀ máa bá mi ṣiṣẹ́ àbí ń ò gé iṣẹ́ rẹ̀ kúrú.

Irọ́ o, níbi iṣẹ́ tí èmi ti ń ṣiṣẹ́ wọn kìí pín káàdì ìdánimọ̀ fún iṣẹ́. Nítorí náà n kò ní káàdì iṣẹ́ ṣùgbọ́n mo ní àwọn káàdì mi bíi káàdì ọmọ ìlú tí ó jẹ́ kí àwọn ènìyàn mọ ìlú tí mo ti wá. Ṣùgbọ́n nípa tí iṣẹ́ kò sí káàdì iṣẹ́ fún mi.

N kò ní à ìṣòro kankan pẹ̀lú ọ̀rọ̀ gbígbọ́. Nítorí náà mo lè sọ ní àrídájú wípé etí mi dára. À ọ̀rọ̀ gbígbọ́ mo máa ń gbọ́ dáadáa. N kò ní ìṣòro kankan pẹ̀lú rè. E èyí, irọ́.

Àwọn áàpù tí mo lè sọ wípé mo máa ń lò jù, o náà ni àkọ́kọ́ X tí wọ́n tún ń pè ní Twitter eléyun àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni èyí tí a tún ń pè ní WhatsApp, ó ti di nǹkan jákèjádò tí gbogbo ayé ń lò. Ẹlẹ́ẹ̀kẹta tí mo tún máa ń lò jù, o náà ni Gmail. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ní gbogbo ìgbà ni wọ́n máa ń bẹ ní orí fóònù mi.

Bí mo bá wò ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ, mo lè gbégbèdé ké le ní ẹ sì bí ọjọ́ mẹ́ta sẹ́yìn. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, í máa ṣẹlẹ̀ tó fi tí ó jẹ́ wípé èmi kì í dá iná nínú ilé tí mò ń gbé. Ẹ̀ bí ọ́ bá sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀, mo máa ní láti lọ sí ilé oúnjẹ láti lọ ra oúnjẹ jẹ.

Àbí mo bá wò dáadáa, mo jẹ́ ènìyàn tí ó fẹ́ràn láti máa ṣe ètò nǹkan, ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà èmi kì í sábà ṣe ètò nǹkan. Nítorí wípé mo rí ara mi gẹ́gẹ́ bí ẹni kan tó jẹ́ wípé mo lè ṣe àkóso nǹkan láìṣe wípé wọ́n sọ fún mi tẹ́lẹ̀ tàbí tí ì ṣe wípé mo ti ṣe, à, ìgbáradì fún tẹ́lẹ̀. Bí nǹkan bá ti wá, mo lè ṣe. Ìdí nìyí tí èmi, à, kì í ṣe ètò fún nǹkan.

Èmi kì í ya etí ìgbọ̀nsọ́ soto. Ǹkan tí o ṣe pàtàkì tí mo bá fẹ́ yan etígbọ̀ mii, oun náà ni wípé ṣé ó mú òhún wa dáadáa? Ṣé ó dun dáadáa? Ẹlẹ́ẹ̀kẹta ni wípé ṣé kò ní fa àìsàn sí etí mi bí mo bá ń lòó.

Ìwé kíkà jẹ́ ǹkan tí mo fẹ́ràn. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń ka ìwé nítorí wípé, mo máa ń rí ẹ̀kọ́ oríṣiríṣi àti ẹ̀kọ́ tuntun. Mo máa ń rí kọ́ nínú ìwé. Kódà nígbà mìí gàn tí ìwé kò bá kọ́ mi ní ẹ̀kọ́ kankan, mo sì fẹ́ràn láti máa ka ìwé nítorí àwọn, ohun ìṣẹ̀lẹ̀ tí mo máa ń bá pàdé nínú rẹ̀.

Àá, nípa bí mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́, èyí níṣe pẹ̀lú irú ìrànlọ́wọ́ tí wọ́n bá nílò. Tó bá jẹ́ ìrànlọ́wọ́ tí ó rọrùn fún mi láti ṣe ni, mo máa ń ṣe. Yálà ìrànlọ́wọ́ lẹ́nu iṣẹ́ tàbí ìrànlọ́wọ́ láti ṣe nǹkan mi, àwọn ìrànlọ́wọ́ eléyìí mo máa ń ṣe ní wàrà ṣẹ̀ṣà. Tó bá jẹ́ ìrànlọ́wọ́ tí n ò kí lè ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ni, èmi kì wú lẹ́ fàràhàn tí. Sì bí ìrànlọ́wọ́ bẹ́ẹ̀.

Bí mo bá wo ìbéèrè yìí dáadáa, ìgbà mélòó ni èèyàn máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Ohun tí mo lè pè ní ojú àwòrán náà ni ẹ̀rọ tẹlifísàn. Èmi kì í sábà wo ojú àwòrán lójoojúmọ́ nítorí wípé iṣẹ́ mi kò fi àkókò sílẹ̀ fún mi láti ní ààyè láti máa wo ojú àwòrán. So nítorí náà, n kò lè gbé gbèdéke lé àsìkò kan pàtó bí mo bá ráàyè bóyá ìgbà mí ẹ̀ẹ̀kan, ìgbà mí ẹ̀ẹ̀méjì, ṣùgbọ́n n kò lè gbé gbèdéke pàtó lé iye àsìkò tí mo fi máa wo àwòrán ní ojoojúmọ́

Ọ́fíìsì ni a máa ń sí ní agogo mẹ́jọ òwúrọ̀, a sì máa ń pàdé ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Mí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ́fíìsì ní agbègbè ibi báyìí, ago bẹ́ẹ̀ náà ni àwọn náà máa ń sí nítorí wípé àkókò yìí gan-an gan-an òní iṣẹ́ máa ń sá ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ má ń sábà bẹ̀rẹ̀. Agogo mẹ́rin náà ni ọ̀pọ̀lọpọ̀ wọn sì sábà máa ń parí.

Èmi kò fẹ́ràn láti máa pín oúnjẹ mi. Bí ó bá ṣe wípé mo fẹ́ rán yan lọ́wọ́ pẹ̀lú oúnjẹ, n ó ra tiwọn fún wọn ní ọ̀tọ̀ ni. Èmi kò fẹ́ràn láti máa tọwọ́bọ ínú àwo kan náà pẹ̀lú ẹlòmíràn nítorí wípé mo fẹ́, nítorí wípé mo fẹ́ ẹ́ ṣe ìpín oúnjẹ.

Mo lè sọ wípé n kò wo eyín mi rí láti ìgbà tí mo ti dé ilé ayé. Èmi kò wo eyín rí nítorínà èmi ko lè gbé gbéde kélé àsìkò kan pàtó tí mo lè sọ wípé mo lè wo eyín. Ìtọ́jú eyín ní agbègbè ibi tí èmi gbé kìí ṣe nǹkan tí àwọn ènìyàn kà sí pàtàkì tàbí tí ó ní ìtumọ̀ lọ títí.

Bí ó bá ṣẹlẹ̀ tí ìṣòro bá dé ní ẹnu iṣẹ́, alákọ̀kọ́ ni wípé kí n kọ́kọ́ fi ara balẹ̀ kí n mọ ibi tí ìṣòro náà ti wá àbí ẹ́, ohun tí a ní láti ṣe láti yanjú ìṣòro náà. Nípa ìfarabalẹ̀, bí mo bá farabalẹ̀, àkọ́kọ́ ń ó kọ ìṣòro náà kalẹ̀. Elẹ́ẹ̀kejì, ń ó wà wá oríṣìíríṣìí ọ̀nà láti yanjú ìṣòro náà. Èyí tí ó bá ní ìtumọ̀ ju tàbí tí ó súnmọ́ láti ṣe ẹ ṣe láti tán ìṣòro náà, òun ni èmi yóò mú láti kojú ìṣòro náà.

E, ìwà nípa ìṣòwò mi, n kò le sọ pé ó rí bàkànàbàkàn nítorí wípé bí ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ ìṣòwò, e, ohun tí mo máa ń ṣe ni wípé bí ǹkan bá jẹ́ ti ìṣòwò mo mọ̀ fún ìṣòwò n kò sì kí dà pọ̀ mọ́ àìgbésí ayé tèmi gangan.

Eh bẹ́ẹ̀ni, mo lè sọ wí pé mo fẹ́ràn láti lọ sí etí'kun tí àwọn ẹlòmíràn tún máa ń pè ní etí òkun. Sùgbọ́n ní àkókò yìí, títí di àsìkò tí mo fi ń sọ̀rọ yìí, n kò tíì ní àǹfàní láti lọ sí etí òkun rí. Sùgbọ́n mo máa ń rí i ní orí àà ẹ̀rọ tẹlifíṣàn. Àwọn nǹkan tí mo sì máa ń rí, ó máa ń jẹ́ kí ó wù mí láti lọ sí etí òkun.

Bí mo ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ pín sí ọ̀nà méjì. Alákọ̀ọ́kọ́ ni wípé tí èmi àti àwọn alábáṣiṣẹ́pọ̀ tí a bá wà ní ipò, eh, ipò déédéé tó jẹ́ wípé kò sí ọ̀gá kankan, eh, láàárín gbogbo wa, mo máa ń bá wọn ṣiṣẹ́pọ̀ gẹ́gẹ́ bí ẹni bẹ́ẹ̀. Bí ó bá jẹ́ wípé mo wà ní ipò ọ̀gá fún wọn, mo má ń, eh, fi gbèdéke yẹn sí i tí wọ́n mọ̀ wípé èmi ni olórí.

Ibi tí mo lè sọ wípé mo fẹ́ràn láti máa lọ jù ó náà ni pápá níbití wọ́n ti máa ń gbá bọ́ọ̀lù. Nítorí pé eré bọ́ọ̀lù jẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn gidi gan. Kí n máa wò ó ní orí ẹ̀rọ mọ́ màwòrán àti kí n máa wò ó ní ibi tí wọ́n ti ń gba gan gan. Nítorí náà ibi tí wọ́n bá tí ń ṣe eré ìdárayá bíi pápá ni mo fẹ́ràn láti máa lọ jù.

Mo kàn lè sọ wípé mo fẹ́ràn láti máa wo ijó ni. Èmi gan gan fún ralara mi n kò fẹ́ràn láti máa jó, nítorí wípé ijó jíjó, máa ń mú ìtìjú bá èmi, má ń jẹ́ kí ojú mó tì mí. Nítorí náà, èmi kò fẹ́ràn ijó ni n kò fẹ́ràn láti máa jó gẹ́gẹ́ bí ẹnìkan ṣùgbọ́n nípa wíwo mò fẹ́ràn láti máa wo ijó.

Nko ni ọjà kankan tí mò ń retí pé yóò jáde ní àsìkò yìí, bẹ́ẹ̀ ni ìjọba kò gbẹ́sẹ̀ lé ọjà mi kankan. Nítorí náà, n kò le sọ pàtó pé ìgbà kan báyìí ni ọjà tuntun pé òní yóò jáde. Àsìkò kí àsìkò, òun ní ọjà tuntun le è jáde ṣùgbọ́n èyí kò ní ṣe pẹ̀lú à ọ̀nà iṣẹ́ ti tèmi nítorí náà èmi kì í fi ọkàn si.

Ó máa ń ra epo fún ọkọ̀ ní ìgbà tí ó bá súnmọ́ kí epo ti tán tàbí kí ó fẹ́ tán. Ṣùgbọ́n èmi kì í sábà gbà láyè kí epo tán kí n tó ra epo sí ọkọ̀ nítorí wípé imáa ń wà ní ojú ọkọ̀ bí epo bá ti ń lọlẹ̀. Níwọn bá ìgbà tí mo bá ti ṣàkíyèsí wípé epo inú ọkọ̀ ti ń lọlẹ̀, mo ti mọ̀ pé àsìkò ti tó fún mi láti ra epo sí inú ọkọ̀ ni.

Bẹ́ẹ̀ni mo lè sọ wípé mo ní nọ́mbà orílẹ̀. Nọ́mbà orílẹ̀ jẹ́ nǹkan tí ìjọba ti pín káàkiri fún gbogbo ènìyàn tó bá jẹ́ ọmọ ìlú. Èyí ni wọ́n má ń lò láti ṣe ìdánimọ̀ ẹni tí ó jẹ́ ọmọ ìlú àti ẹni tí kì í ṣe ọmọ ìlú. Bí ènìyàn bá sì fẹ́ jẹ́ kí ìjọba mọ̀ pé ó jẹ́ ọmọ ìlú ní òun, dandan ni kó ní nọ́mbà orílẹ̀. Nítorí náà mo ní nọ́mbà orílẹ̀

N kò ní ìlànà kan pàtó tí mo máa ń lò fún ìpolówó ṣùgbọ́n tí mo bá fẹ́ yẹ̀wò dáadáa tí ó bá ṣe wípé mo fẹ́ ṣe ìpolówó nǹkan ni, òun náà ni wípé kí n wá ibi tí àwọn ènìyàn bá pọ̀ sí, níbi tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bá wà tí mo sì mọ̀ wípé wọ́n ní, wọ́n ní ẹ̀ẹ̀, wọ́n ṣetán láti gbọ́ ǹkan tí mo bá fẹ́ sọ.

A n dídáhun wípé ṣe mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nínú ilé mi. À n ǹkan tí mo lè sọ wípé tàbí tí mo lè kà kún gẹ́gẹ́ bí ẹ̀rọ ọlọ́gbọ́n, òun náà ni mo lè pè ní fóònù. Yàtọ̀ sí èyí, n kò ní ẹ̀rọ ọlọ́gbọ́n kankan. Ọpọlọ tèmi náà ti tó láti ronú.

Oríṣìíríṣìí orin ni mo fẹ́ràn láti mọ̀ gbọ́ ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ètí mo máa ń gbọ́ jù ọ̀nà ni orin ìgbàlódé tàbí àwọn orin òyìnbó. Awọn orin ìbílẹ̀ wọ́n bíbàyi kò fi bẹ́ẹ̀ kì í ṣe ǹkan tí mo fẹ́ràn láti mọ̀ gbọ́ lọ titi ṣùgbọ́n mo fẹ́ràn láti mọ̀ gbọ́ orin tó bá wá láti ìlú òkèrè.

Bí ó bá ṣẹlẹ̀ tí mo ní ìṣòro ní ẹnu iṣẹ́, ohun àkọ́kọ́ tí mo máa ṣe ni wípé àkọ́kọ́ ìfarabalẹ̀. Bí mo bá farabalẹ̀, ààrùn làákàyè mi a mọ ṣojú. Bí ara bá ti balẹ̀ tán, ẹlẹ́ẹ̀kejì ni wípé kí ń ṣe àkọsílẹ̀ ìṣòro náà. Bí mo bá ti wá ṣe àkọsílẹ̀ ìṣòro náà tán, n ó wá bẹ̀rẹ̀ sí ní kọ oríṣiríṣi ọ̀nà tí mo fi lè kojú ìṣòro náà, n ó bẹ̀rẹ̀ sí ní kọ ọ́ sílẹ̀.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ìwé, òun náà ni apá ibi tí olùkọ́ bá ti ń ṣe àlàyé. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kí a máa kọ ń kankan lẹ́rẹ̀ẹ́ pẹ́tẹ̀ yẹn kò fi bẹ́ẹ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn, nítorí pé a máa ń jẹ́ kí ọwọ́ ro mí nígbà mi. Ṣùgbọ́n tí olùkọ́ bá ń ṣàlàyé ara mi a máa balẹ̀, mo sì máa rin ǹkan gbá mú ní àsìkò ìgbà tí wọ́n bá ń ṣe àlàyé.

Bẹ́ẹ̀ni, mo lè sọ wípé mo máa ń kọ́ nǹkan ní orí ẹ̀rọ ayélujára tí wọ́n tún ń pè ní Íńtánẹ́ẹ̀tì. Orísìírísìí ẹ̀kọ́ ni mo ti kọ́ níbẹ̀ tí mo sì ti gba ìwé ẹ̀rí fún. Àwọn nǹkan bí i, mo máa ń kọ́ nǹkan ní orí àwọn ǹkan bí i Coursera tí Google ń lò, o sì máa ń kọ́ e orísìírísì ẹ̀kọ́ ní orí Íńtánẹ́ẹ̀tì.

Mo fẹ́ràn kí n má a se ìmọ́tótó ilé ní òpin ọ̀sẹ̀ bíi ọjọ́ Sátidé tàbí ní ọjọ́ Súndé. Àkókò yìí rọrùn nítorí wípé kì í ṣe iṣẹ́ púpọ̀ fún mi láti ṣe. Nítorínà àwọn ọjọ́ wọ̀nyí oun ni mo máa n fi kalẹ̀ fún ìmọ́tótó ilé àti gbogbo àyíká mi ní ibi tí a ní agbègbè ibi tí èmi ń gbé.

Oríṣìíríṣìí oúnjẹ ìbílẹ̀ ọ̀dọ̀ wa ní bíbà ni mo le è sọ wípé mo mọ̀ọ́ se dáadáa. Sùgbọ́n tí ó bá bọ́ sí wípé kí n mú ẹyọ kan tí mo mọ̀ọ́ se dáadáa, mo le sọ wípé mo mọ ìrẹsì mo mọ̀ọ́ se dáadáa. Àkọ́kọ́ ni wípé ìrẹsì kì í ṣe oúnjẹ tí ó nira láti se, ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni ó sì máa n ṣe, kì í sí ipẹ jiná.

Irọ́ ní ti ó ti tọ́, èmi kò fi gbogbo ara fẹ́ràn láti má a wà ní òru fún oríṣìíríṣìí ìdí. Àkọ́kọ́ ni wípé òru jẹ́ àsìkò tí ó yẹ kí ènìyàn má a sùn. Àáà lẹ́yìn òórùn ó ma wù mí kí ilẹ̀ tètè mọ́ nítorí pé n ó ra ayé jáde láti ṣe àwọn nǹkan tí ó bá wà ní ìkáwọ́ mi láti ṣe.

Ẹ ti o bá kan kí ènìyàn gbọ́ ìrò láti ọ̀dọ̀ oníbàárà, a máa ń gbọ́ ìrò láti mọ̀ bóyá iná wọ́n dùn sí ọjà tí wọ́n rà ní ọwọ́ wà tàbí bóyá iná wọ́n kò dùn sí ọjà tí wọ́n rà ní ọwọ́ wa. Bí a bá fẹ́ gbọ́ ìrò láti ọwọ́ oníbàárà, ohun tí mo máa ń ṣe ni wí pé, ẹ bí wọ́n bá ti ra ọjà tán, n ò bá wọn ṣe àwàdà díẹ̀. Mo sì ti ara ibẹ̀ fún wọn ní fóònù tí wọ́n lè pè mí sí. Lẹ́yìn ọjọ́ bí i mélòó kan, alẹ́ yínwágbà náà, n o gbìyànjú láti gba nọ́ḿbà ti wọn náà tí mo lè pè wọ́n sí. N ó pè wọ́n lẹ́yìn bí i ọjọ́ mélòó kan láti béèrè bí wọ́n ṣe rí ọjà náà sí.

Gẹ́gẹ́ bí ẹni tí ó wá láti ilẹ̀ adúláwọ̀, pàápàá jùlọ ní ilẹ̀ Nàìjíríà ni ìbí bàyìí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó máa ń fẹ́ràn àwọ̀ dúdú tí ó jẹ́ àwọ̀ tí a olùdásẹ̀ dá wa pẹ̀lú. Àmọ́ ní titẹ̀ mi, mo fẹ́ràn àwọ̀ pupa ju àwọ̀ dúdú lọ.

Bí ó tilẹ̀ jẹ́ wípé mo jẹ́ ẹnìkan tí kì í ṣe wípé mo yan iṣẹ́ orin ní ayọ̀, eh nínú àwọn ǹkan tí mo fẹ́ràn láti má a ṣe, óun náà ni kí n má a kọrin sí ọkàn, kí n má a kọ́kẹ́lẹ́kẹ́lẹ́ sí ara mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àwọn ènìyàn sì má a ń rò wípé bóyá mo ń dá sọ̀rọ̀ sí ara mi ni, tí wọn kì í mọ̀ wípé mò ń jẹ́ ìgbádùn ara mi ni.

Ní agbègbè wa ni ibi tí èmi fi ṣe ibùdó ní ibi báyìí, a rí ice cream mumu tàbí jíjẹ gẹ́gẹ́ bí oúnjẹ ọmọdé kì í ṣe oúnjẹ tí àgbàlagbà mọ́ jẹ. Nítorí náà gẹ́gẹ́ bí àgbàlagbà, èmi kì í sábà mú ice cream. N kò sì lè sọ wípé adùn kan pàtó ni mo fẹ́ràn nínú kí a máa mú tàbí jẹ ice cream.

N kò ní ìmọ̀ tó péye nípa irú ìbéèrè yìí, ǹkan tí a ń pè ní ìgbónájẹ́jẹ́. Nítorí náà, à ti fi ìdáhùn tí ò péye sí ìbéèrè yìí o sórò fún mi díẹ̀. Ṣùgbọ́n tí n ò bá lo ọgbọ́n orí mi, ìgbónájẹ́jẹ́, eh, mo lè sọ wípé ǹkan tí i ó bá ju dìgiri 35 lọ, ó náà ni mo lè fẹ́, mo lè lò nínú yàrá mi.

Nípa ọkọ̀ akẹ́rù ní agbègbè ibi tí èmi ń gbé, àwọn tí ó bá ń ṣiṣẹ́ òwò tàbí tí wọ́n jẹ́ oní àjàpá ni wọ́n máa ń gun ọkọ̀ akẹ́rù. Nítorí náà, èmi kì í ṣe irú iṣẹ́ báyìí, èmi kì í sì gun ọkọ̀ akẹ́rù.

Lílọ sí ibi iṣẹ́ mi kì í ṣe ǹkan tí o máa ń gba àsìkò púpọ̀, nítorí wípé ibi tí mo ti ń ṣe iṣẹ́ àti ibi tí mo ti ń gbé, wọ́n kò fi bẹ́ẹ̀ jìnà sí ara wọn. Bí mo bá ṣe gbèdéke àkókò tí màá gbà, mo lè sọ wípé ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàrin ìṣẹ́jú mẹ́wàá sí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún, ó ti tó fún mi.

Bẹ́ẹ̀ni mo lè sọ wípé mo mọ àmì ìràwọ̀ mi. Mo ti ṣe ìwádìí nípa irú ǹkan báyìí nígbàtí mo fi wà ní ilé ẹ̀kọ́ gíga nítorí wípé irú ìmọ̀ bẹ́ẹ̀ ó ma ń ṣe ǹkan tí ó jọ mí lójú. Ìdí nìyí tí mo fi ṣe ìwádìí nípa rẹ̀ ó sì ní ìmọ̀ nípa àmì ìràwọ̀ mi àti ohun tó túnmọ̀ síi. Bẹ́ẹ̀ni mo mọ ǹkan tí mo lè retí ní ojúmọ́ kọ̀ọ̀kan.

Ìbéèrè yìí kì í ṣe ìbéèrè tí ó ní ìtumọ̀ nínú èdè Yorùbá. Ìbéèrè náà béèrè wípé ṣe ẹ̀yìn máa ń fọ́ ènìyàn? Ní èdè Yorùbá, ẹ̀yìn kì í fọ́ ènìyàn, orí nìkan ni ó máa ń fọ́ ènìyàn. Èèyàn lè ní àìsàn ní ẹ̀yìn bí ẹ̀yìn dídùn tàbí nǹkan tí a tún máa ń pè ní ọpa ẹ̀yìn ṣùgbọ́n kì í ṣe ojúlówó Yorùbá ni kí a sọ wípé ẹ̀yìn fọ́ ènìyàn.

Ọwọ́ tí mo máa ń lò jù láti fi ṣe oríṣìíríṣìí nǹkan, ọ̀nà ni ọwọ́ ọ̀tún. Ṣùgbọ́n àwọn ènìyàn wà tí wọ́n máa ń lo ọwọ́ òsì ní agbègbè ibi tí mò ń gbé. Ee, ọ̀pọ̀lọpọ̀ eyan náà ni ó máa ń lo ọwọ́ ọ̀tún. Tó jẹ́ pé ìwọ̀nba ni àwọn tí ó máa ń lo ọwọ́ òsì. Nínú àṣà Yorùbá, wọ́n máa ń gba ọwọ́ òsì lọ́wọ́ ọmọ láti kékeré nítorí wípé wọ́n ní ìgbàgbọ́ wípé a kò mú àpọ́nlé wa fún ènìyàn láti máa lo ọwọ́ òsì bá ẹni kejì rẹ̀ lo tàbí láti fi ṣe nǹkan mìíràn.

Nípa ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí, oríṣiríṣi ibi ni mo lè fi sí. Èyí tó ṣe kọ́kọ́ jù níbẹ̀ ni wípé kó sá ti bọ́ sí ibi tí ó ti pamọ́ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò ní mọ̀ nípa rẹ̀. Kí mo bá fẹ́ fi kọ́kọ́rọ́ mi pamọ́, mo lè fi sí ibi tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò ti ní rí. Ni ìgbà mìíràn ẹwẹ̀, mo lè fi sí ọ̀dọ̀ ẹni tí ó bá ń gbé tòsí ilé mi.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà jí ní òwúrọ̀. Èyí ní ṣe pẹ̀lú ohun tí mo bá fẹ́ ṣe ní ọjọ́ náà. Bí ó bá jẹ́ wípé ǹkan tí mo fẹ́ ṣe kì í ṣe ǹkan tí ó máa bọ́ sí pàjáwìrì, mo má ń jí ní àkókò tí ó bá wù mí. Ṣùgbọ́n tí mo bá ní ǹkan tí mo fẹ́ ṣe tí kò gbọdọ̀ ju ìye àgó pàtó kan lọ, mo má ń ṣẹ́ẹ̀tì ẹ̀rọ ataniì jí láti lè tètè dìde nílẹ̀.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti má a kọ orin. Orin jẹ́ ǹkan àdídùn tí ń má a pa ni ní ọ̀kan dà. Yálà tí inú èyàn ò bá dùn, orin wà tí èyàn lè kọ láti mú inú èyàn dùn. Émi pàápàá fẹ́ràn láti má a kọ orin nítorí wípé ó má a ń fún mi ní à ǹkan tí a ń pè ní inspiration ìgbà mí ó sì má a ń mú inú mi dùn.

Ẹn, n kò lè sọ wípé mo ti gun alùpùpù rí torí ìbéèrè yìí kò yán yọ wípé ṣe mo gùn gẹ́gẹ́ bí ẹni tí ó ní ni àbí mo gùn gẹ́gẹ́ bí pé wọ́n gbé mi, tó bá jẹ́ wípé nípa pé ẹni tí ó ní ni n kò ní alùpùpù nítorí náà, mo lè sọ wípé n kò gun alùpùpù rí. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ṣe mò ẹn fi ṣe ǹkan ìrìnàjò rí ni àbí ṣe wọ́n gbé mi ni, bẹ́ẹ̀ni, ọ̀nà yìí ni mo ti gba gun alùpùpù rí.

N kò ní ìrora láti sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, yàlá ènìyàn tó kéré ni àbí ènìyàn tí ó pọ̀. Nítorí wípé mo kanlẹ̀ sí ẹ̀kọ́ nípa bí a ti ń sọ̀rọ̀ níwájú ọ̀pọ̀lọpọ̀ èeyan ni láìní ìrora. Mo sì ti ṣe oríṣìíríṣìí ọ̀rọ̀ sísọ nípa níwájú àwọn ènìyàn. Èyí fà tí mo ti fi ṣẹ́gun, èyí ni ò fa tí mo ti fi ṣẹ́gun ìrora nípa sísọ̀rọ̀ níwájú àwọn ènìyàn.

Ní ti tòótọ́ n kò féràn láti máa ya àwòrán torí wípé mo jẹ́ ènìyàn tí ó máa ń tijú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àwòrán yíyà jẹ́ ǹkan tí ó máa ń gbé ni sí ayé, ojú sì máa ń ti èmi láti máa ya àwòrán. Nítorí ìdí èyí, èmi gírí ara mi gẹ́gẹ́ bí ẹnìkan tí kò féràn láti máa ya àwòrán.

Ìbéèrè nípa pé ṣe mo lè jẹ oúnjẹ tí ó bá sẹ́kù, àá èyí ní lá òní se pẹ̀lú irú ẹni tí ó bá jẹ oúnjẹ náà kù tó bá jẹ́ mọ̀lẹ́bí mi ni ẹni tí ó jẹ oúnjẹ náà kù, mo lè jẹ́. Ṣùgbọ́n tí kì í bá ṣe mọ̀lẹ́bí mi tàbí tí ó bá jẹ́ ará ata tàbí ọ̀rẹ́, èmi kò le jẹ oúnjẹ tí ó bá sẹ́kù.

Oṣù tí mo lè sọ wípé mo fẹ́ràn jù nínú ọdún ni oṣù tí olóyìnbó máa ń pè ní oṣù March, èyí bọ́ sí oṣù kẹta nínú ọdún. Ni èdè Yorùbá, a máa ń pè oṣù yìí ní oṣù ẹrẹ́nà. Ìdí tí mo sì fi fẹ́ràn rẹ̀ ni wípé ó jẹ́ àsìkò ìgbà tí òjò máa ń ṣẹ̀ṣẹ̀ wọlé, tí àwọn àgbẹ̀ sì máa ń láǹfààní láti dá oko tuntun fún ọdún.

Ìbéèrè yìí kì í ṣe ìbéèrè tí ò yé mi dáradára, nítorí náà èsì tí mo bá fọ̀ ó lè ṣe é ṣe kí ó má bàá mu. Tí wọ́n o bá dán ìbéèrè nípa àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni mo lò, iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo lè sọ wípé mo lò rí, ọ̀nà ni àwọn ètò jẹ́ ti ìbílẹ̀ tí wọ́n máa ń pè ní sáláńgá ní èdè Yorùbá. Ìmí síwà tó jẹ́ ti olóyìnbó tí a ma ń pè ní water closet méjèèjì náà ni mo ti lò rí tí mo sì máa ń lò dáradára.

Ní ti ìdáhùn ìbéèrè oríṣiríṣi nǹkan ni ó lè mú mi rẹ́rìn. Yálà tí mo bá ń wo eré àdídọ̀n ni, tàbí tí ọmọ kékeré bá ń ṣe eré nǹkan tí ó pani lẹ́rìn, ní ìyin o bọ́ sí ọ̀nà àkọ́kọ́. Ní ọ̀nà èkejì, a tún máa ń pe nǹkan kan ní comedy ìyún eré apanilẹ́rìn tí àwọn ènìyàn máa ń ṣe. Àwọn nǹkan wọ̀nyí máa mú mi rín ẹ̀rín.

Irọ́ n kò tí ì ní àǹfààní láti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Ní ìlú tí èmi ń gbé tí ṣe ilẹ̀ Nàìjíríà, ọkọ̀ ojú irin wà, ṣùgbọ́n ní agbègbè ibi tí mò ń gbé, ọkọ̀ ojú irin kì í sábà wá sí ọ̀nà ibẹ̀. Nítorí náà, ọkọ̀ ojú irin kì í ṣe ǹkan tí ó gbajúmọ̀ láti máa fi rìn ní agbègbè ibi tí èmi ń gbé.

Ní àkókò ìgbà tí mò ń ṣe ìdáhùn ìbéèrè yìí lọ́wọ́, n kò ní ẹ̀rọ kọ̀ǹpútà kankan lọ́wọ́, ṣùgbọ́n mo ti lo ẹ̀rọ kọ̀ǹpútà rí. Àwọn ẹ̀rọ kọ̀ǹpútà bí i Windows àti eh HP, ohun náà ni mo lè sọ wípé ó jẹ́ ẹ̀rọ kọ̀ǹpútà tí mo ti lò rí.

Ẹ nípa pé bóyá, bóyá mo máa ń rọrùn tí mo bá sùn, ìbéèrè yìí kì í ṣe ìbéèrè tí mo lè dáhùn ní àfinní ní ìfanafonṣù, nítorí pé èmi jẹ́ ẹnìkan tí oorun máa ń wọ̀ lára lọ́pọ̀lọpọ̀ ìgbà. Nítorí náà, èmi kì í mọ̀ bóyá mo máa ń rọrùn tí mo bá sùn, ṣùgbọ́n ǹkan tí mo fi máa mọ̀ bóyá mo rọrùn tí mo bá sùn ni wípé ní ìgbà tí mo bá jí lówurọ tí ọrùn bá bẹ̀rẹ̀ sí ní ro mí, tàbí tí ó bá bẹ̀rẹ̀ sí ní dùn mí, mo máa mọ̀ wípé a jẹ́ pé mo ti rọrùn nígbà tí mo sùn ní ẹnìyàn.

Oṣù tí a bí mi jẹ́ oṣù kọkànlá ní inú ọdún tí olóyìnbo ń pè ní Núfẹ́mbà. Bí a bá wo oṣù náà ní èdè Yorùbá, ó tún mọ̀ sí wọ́n máa ń pè ní oṣù Belu. Oṣù Belu, èyí ni oṣù kọkànlá nínú èdè Yorùbá. Oṣù Núfẹ́mbà tàbí Belu, ó jẹ́ oṣù tí ẹrun ti máa ń mu kárakára ní ilẹ̀ adúláwọ̀ ní bíbàyí.

Èmi kì í na ara mi nítorí wípé kò sí ìdí tí mo fẹ́ máa fi ya jẹ ara mi gẹ́gẹ́ bí àgbàlagbà. Bí mo bá ṣe ohun tí kò dára tàbí ohun tí kò péye, kò sí ìdí tí ó fẹ́ mú mi na ara mi. Mi bí kò ṣe wípé kí n wo ibi tí mo ti ṣe àṣìṣe kí n sì gbìyànjú láti má jẹ́ kí irú rẹ̀ ṣẹlẹ̀ mọ́. Èyí ni ọ̀nà, èyí ni ọ̀nà tí mo lè fi ṣe àtúnṣe fún ara mi ṣùgbọ́n èmi kì í na ara mi.

Àwọn nǹkan tí mo máa ń kó sí inú àpò owó mi yàtọ̀ sí owó. Òun nìkan tí mo lè lò nípa jáwiri ní ẹnu iṣẹ́ mi. Àwọn nǹkan ìkọ̀wé bíi báẹ́rò tàbí tí a tún máa ń pè ní mákà jẹ́ àwọn nǹkan tí mo tún máa ń kó sí inú àpò owó mi.

Lílọ sí ọ̀dọ̀ dókítà ní agbègbè ibi tí èmi ń gbé ní bíbà, ó níí ṣe pẹ̀lú tí àìsàn bá ń ṣe èèyàn. Tàbí ó jẹ́ yálà àìsàn náà jẹ́ àìsàn tó le koko ni tàbí àìsàn tí kò le koko. Ní ti tèmi bí wọ́n ò bá ṣe àyẹ̀wò ìgbà tí mo kẹ́yìn lọ rí dókítà, ó ti tó bí oṣù mẹ́ta sẹ́yìn tí mo rí dókítà kányìn.

Bẹ́ẹ̀ni, mo lè sọ wípé mo ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí. Oríṣìíríṣìí ìrànwọ́ ni èèyàn lè béèrè láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ ní ilẹ̀ Nàìjíríà níbí. Boyá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èèyàn ní ìṣòro ni àbí nẹ́tíwọ̀kì èèyàn ni kò dára tó, a má a ń béèrè ìrànwọ́ nípa irú nǹkan bẹ́ẹ̀

Bẹ́ẹ̀ni ó máa ń ṣẹlẹ̀ ní ìgbà míràn tó jẹ́ wípé mo ní láti sun oorun ní ọ̀sán. Èyí máa ń sábà ṣẹlẹ̀ tó bá jẹ́ wípé n kò sun dáadáa tó ní òru tàbí tí mo bá se àìsùn kí ilẹ̀ tó mọ́. Yálà mó jí láàrin wákàtí méjì tàbí wákàtí mẹ́ta ni. Èyí máa ń fà á tí mo fi máa ń sun oorun ní ọ̀sán.

Ìmúra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà pín sí oríṣìíríṣìí ọ̀nà. Àkọ́kọ́ ni wípé kí ń ti mọ oníbàárà dáadáa kó tó di pé wọ́n yóò dé, wọn ó ti gbìyànjú láti mọ irú ìbéèrè tí wọ́n le béèrè yálà nípa èmi gangan ni tàbí yálà nípa irú ọjà tí wọ́n bá fẹ́ rà.

Mo fẹ́ràn, mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn oge ṣíṣe díè ààyè kan. Irun ṣíṣe pàtàkì nínú àwọn ǹkan tí mo máa ń tọ́jú dáradára jùlọ ní ara mi. Bí mo bá fẹ́ se irun mi, ìgbà míràn mo máa ń gé ẹ́ tí yóò mọ́lẹ̀ níwọ̀nba, wọn ó sì se èṣó sí i. Ìgbà míràn mo sì le sọ, ó sì le wù mí wípé kí n pa ní aró. Bẹ́ẹ̀ ni ní ìgbà míràn mo lè fi ọṣẹ sí i láti jẹ́ kí ó rọ̀ dáadáa.

Aṣọ àkàyọ́rí jẹ́ ǹkan tí àwọn ènìyàn máa ń wọ̀ níbi ilé ìwé gíga. N kò ní mọ̀ bóyá wọ́n á máa wọ aṣọ àkàyọ́rí níbi iṣẹ́. Ó yáyálà nítorí wípé n kò tíì ṣe ìṣe dé ipò tí ó yẹ ní dé ipò tí wọ́n ti máa wọ aṣọ àkàyọ́rí. Nítorí náà, mo lè sọ wípé n kò tíì wọ aṣọ àkàyọ́rí ní ibi iṣẹ́ mi.

A, èmi kì í jẹun nínú ọkọ̀ nítorí wípé mo jẹ ẹnìkan tí ìlera mi kò fàyè gbá kí n máa jẹun nínú ọkọ̀ torí àwọn gáàsì tí ma ń bẹ nínú ọkọ̀ yálà látara, yìí ma sábà ṣẹlẹ̀ látara kí epo bẹntiróòlù kí o máa rùn nínú mọ́tò kì í sì jẹ́ kí oúnjẹ lè lọ ní ẹnu mi. Ìdí nìyí tí èmi kì í fi jẹun ní inú ọkọ̀

Irọ́ o, èmi kì í ṣe ẹnìkan tí kì í jẹ ẹran. Ẹran ṣe pàtàkì nínú oúnjẹ tí a máa ń jẹ ní ọ̀dọ̀ wa ní bíbà yi ati ní agbègbè ibi báyìí. Kódà bí ènìyàn bá jẹun tí kò bá tíì fi ẹran sí, oúnjẹ náà kò ní lọ dáradára. Nítorí náà bí èmi bá ń jẹun mo máa ń fi ẹran sí orí oúnjẹ mi. Mo lè, nítorí eléyìí sọ pé èmi kì í ṣe ẹni tí kì í jẹ ẹran. Mo máa ń jẹ ẹran.

Eh béè ni ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa n ṣe ìpé fídíò. Ìpé fídíò tí mo máa n ṣe, à ìgbà mìí mo máa n ṣe lórí WhatsApp tí mo bá fẹ́ rí ẹni tí à tó bá wù mi tí láti rí ẹni tí mò ń ba sọ̀rọ̀. Ẹlẹ́kejì nígbà tí mo máa n, ẹlẹ́kejì tí mo fi máa n gbà ṣe ìpé fídíò ni tí mo bá ní à ìpàdé ní orí íńtánẹ́ẹ̀tì. Àwọn ìdí tí mo fi máa n ṣe ìpé fídíò ní yi.

Bẹ́ẹ̀ni mo lè sọ wípé mo ní àìsàn ìkóríra sí àwọn oúnjẹ kọ̀ọ̀kan. Àwọn oúnjẹ kan wà tó jẹ́ wípé ní ìgbà tí mo bá jẹ́, inú le bẹ̀rẹ̀ sí ní run mí tàbí kí n fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀. Àwọn oúnjẹ kọ̀ọ̀kan wà bẹ́ẹ̀. Irú àwọn oúnjẹ bẹ́ẹ̀ yìí ni àwọn oúnjẹ bíi ẹ̀wà. Nígbà mí, ọbẹ̀ ẹ̀fọ́ náà máa ń fa irú èyí.

Ah bí mo bá wò dáradára, mo lè sọ wípé mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún odidi ọjọ́ kan rí. Ni agbègbè wa ní ibí báyìí, ẹ̀rọ ayárabíàṣá lílò ó jẹ́ ǹkan tí kò wúlò bí èèyàn ò bá sí lórí ayélujára tàbí tí wọ́n ń pè ní Íńtánẹ́ẹ̀tì. Níwọ̀n ìgbà tí ò bá sí Íńtánẹ́ẹ̀tì, ìgbà yìí ni mo máa ń kóra ró láti lo ẹ̀rọ ayárabíàṣá.

Bí wọn ò bá ṣọ boya mo fẹ́ran iṣẹ́ ìta gbangba, ó ní í ṣe pẹ̀lú irú iṣẹ́ tí ó bá jẹ́. Tí ó bá jẹ́ pé iṣẹ́ tí mò ń ṣe fún ìlú ni, èmi kò ní ìkórìíra kankan sí, ṣùgbọ́n tó bá jẹ́ iṣẹ́ ara mi, àní àwọn àsìkò kọ̀ọ̀kan, mo lè ní ìkórìíra sí, àti wípé mo máa ń wò tó bá jẹ́ wípé àwọn èèyàn tí yóò rí mi bóyá yóò bu àpọ́nlé fún mi àbí tí yóò bu àbùkù fún mi. Èyí ló lè fa tí ó lè jẹ́ kí n sọ bóyá mo lè fẹ́ran iṣẹ́ ìta gbangba tàbí bóyá n kò ní fẹ́ran rẹ̀

Bí mo bá ṣe tán tí mo bá fẹ́ pààrọ̀ ọkàn mi, ì máa bẹ̀rẹ̀ pẹ̀lú kí n ṣe ìfarabalẹ̀ lórí ohun tí mo fẹ́ pààrọ̀ ọkàn mi sí. Nítorí wípé bí mo bá pààrọ̀ ọkàn mi níwájú ènìyàn, n kò ní fẹ́ kí ènìyàn náà rò pé bóyá n kò fẹ́ máa bá òun sọ̀rọ̀ mọ́ àbí torí wípé mo ti ní èrò ọkàn mìíràn. Nítorí náà, màá ti dọ́gbọ́n mọ̀ ró díẹ̀ díẹ̀ kó tó di wípé n ó pààrọ̀ ọkàn mi.

Bí ó bá ṣẹlẹ̀ wípé mo ní ètò iṣẹ́ àkànṣe tí mo fẹ́ ṣe, àkọ́kọ́ ni wípé kí n kọ iṣẹ́ náà kalẹ̀. Bí mo bá kọ iṣẹ́ náà kalẹ̀ tán, n yóò wá wòye bí yóò ti rí nígbà tí mo bá fẹ́ parí, àti bí mo ṣe fẹ́ kó rí nígbà tí mo bá fẹ́ parí. N ó wá bẹ̀rẹ̀ sí kọ ìgbésẹ̀ tí ń óò gbe títí tí ń óò fi dé ìparí iṣẹ́ náà.

Ẹ̀n bí mo bá fẹ́ sọ̀rọ̀ nípa ìgbádùn mi, oríṣìríṣí nǹkan ni mo máa ń fi ṣe ìgbádùn. Àkọ́kọ́ bí mo bá, ó níṣe pẹ̀lu, ipò tí mo bá wà. Bí mo bá wà láàrín ọ̀rẹ́ àti ojúlùmọ̀, mo lè fi nǹkan ẹlẹ́rìndòdò kí n fi ṣe ìgbádùn. Ní ìgbà mìíràn mo sì lè fi cinema, mo lè fi ṣe ìgbádùn.

Irọ́ o, èmi kì í wọ ìborùn ní agbègbè wa ní ilẹ̀ adúláwọ̀ níbí báyìí. Ìborùn jẹ́ ǹkan tí obìnrin máa ń fi ṣe ẹ̀ṣọ́ ní orí aṣọ wọn. Gẹ́gẹ́ bí ọkùnrin, ìborùn kì í ṣe ara aṣọ tí ọkùnrin máa ń wọ̀. Nítorí ìdí èyí, àwọn ọkùnrin àti èmi gangan fúnra lára mi, a kì í wọ ìborùn.

Èmi kìí ṣe ètò fún ìdárayá nítorí wípé ìdárayá temi kìí ṣe wípé mo n ṣe láti àfi léde ipò kan nínú ara. Mo kàn mọ́ ṣe ìdárayá ní àwọn ìgbà tí mo bá lérò wípé ara mi kò gbámú ṣétó tàbí tí iṣan ara tàbí omi ara mi tí mo bá lérò wípé n ò ṣiṣẹ́ bó ṣe yẹ kí wọ́n ṣe.

Bí ó bá ṣẹlẹ̀ wípé mo ní ọjà tí mo fẹ́ rà, àwọn ibi tí mo ti máa ń ra ọjà, òun náà ni ọjà tí ó bá wà ní tòsí tàbí ní agbègbè mi. Ò ní se pélu bí ójá náà bá wà nítòsí tàbí tí kò bá sí nítòsí. Bí ó bá wà ní tòsí, tí kò sì wọ́n, ń ó ra ní agbègbè. Ṣùgbọ́n nígbà mìí náà mo tún máa ń ra ọjà lórí ayélujára.

Ìbéèrè yìí kì í ṣe ìbéèrè tí yóò sọ pàtó ǹkan tí ó ń bèèrè gan gan. Bí mo bá ka Yorùbá náà dáadáa, ó béèrè wípé "nígbà wo ni o máa fàá?" Kò sọ ǹkan tí ènìyàn ń fà à pàtó. Bí ìbéèrè náà bá sọ ǹkan tí ènìyàn máa ń fà à pàtó ni, ènìyàn yóò ní àǹfààní láti fi ìdáhùn tí yóò péye sí i.

Ojú ọjọ́ tí èmi fẹ́ràn jù ni ojú ọjọ́ tí ó bá mọ́lẹ̀ kedere, tí í ṣe wípé òórùn gbóná lágbóná jù, tí sì ṣe pé a kùrukùru bo ojú ọjọ́ débi wípé olúwa rẹ̀ kò wá ní ìrína dáadáa. Bí ojú ọjọ́ bá mọ́lẹ̀ kedere tí òórùn mọ́ níwọ̀n, tí kò sì sí kúrukùru, irú ojú ọjọ́ báyìí oun ni èmi fẹ́ràn.

Bẹ́ẹ̀ni mo máa ń pa owó pamọ́, ṣùgbọ́n, ìpa owó pamọ́ ó níṣe pẹ̀lú kí ènìyàn kóraró láti má ra nǹkan tí ó ní ìtumọ̀. Láti lè rí owó pamọ́ dáadáa, mo máa ń lo àwọn ìfowópamọ́ tó jẹ́ wípé bí mo bá ti pa owó mó síbẹ̀, ń kò ní lè yọ, ń kò sì ní lè na títí tí àkókò tí mo fi pa ámọ́ títí tí yóò fi tó.

Ẹ̀ bí wọn ò bá sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi, ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kì í fi bẹ́ẹ̀ dán mọ́rán. Ìdí ni wípé olórí iṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wón máa ń fẹ́ àwọn ǹkan tí kì í sí lára àdéhùn tí èèyàn bá wọn ṣe nígbà tí èèyàn fẹ́ gba iṣẹ́. Irú ìrírí báyìí mo ti rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà èyí sì ni ó fa tí ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ kì í sábà dán mọ́rán.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ ago ọwọ́, àmọ́ ago ọwọ́ tí èmi máa ń wọ kì í ṣe èyí tí kàn wò, tí ó kan wà fún kákan fi wọ ago nìkan. O máa ń wọ ago ọwọ́ tí ó níí ṣe pẹ̀lú èyí tí a máa ń ṣe àsopọ̀ rẹ̀ mọ́ fóònù, tí mo sì máa ń fín, tí mo sì máa ń lò láti máa fi wo iye ìgbésẹ̀ tí mo ti gbé lójúmọ́ àti iye irú eré ìdárayá tí mo ti ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára. Bí ènìyàn bá wẹ̀ tán ní agbègbè ibìbàyí, bí ènìyàn kò bá para, ní ṣe ni ara olúwa rẹ̀ yóò funfun, tí yóò sì dàbí ìgbà wípé ènìyàn kò pa ara. Ara pípa lẹ́yìn ìgbà tí èèyàn bá wẹ̀ tán, hín máa ń dáàbò bo ara, í sì máa ń jẹ́ kí ara jọ̀lọ̀. Ìdí nìyí tí èmi máa ń fi ìpara sí ara.

Aà, mo ní àǹfààní láti wọn gíga tí mo ga tó ní ìgbà kan rí. Bó tilẹ̀ jẹ́ wípé èmi kì í sábà wọn gíga tí mo ga tó, ṣùgbọ́n fún ètò iṣẹ́ nígbà mìí wa máa bèèrè bí ènìyàn ṣe ga tó. Bí mo bá wo bí mo ṣe ga tó, o lè sọ wípé mo ga ní ìwọ̀n bàtà kan àti ní ààbò ó lé ní béélenjà.

Àkókò tí mo le sọ wípé mo fẹ́ràn jù nínú òjò ni àsìkò ìgbà tí òjò bá wúwo lọ́pọ̀lọ́pọ̀ tó jẹ́ wípé n ó ni láti ti fèrèsé kí n sì ti ilẹ̀kùn mi tí òjò náà yóò wúwo dé bí wípé n kò ní le gbó nǹkan kan. Ìdí tí mo fi fẹ́ràn àkókò yìí ni wípé yìí máa ń fún mi láǹfààní láti ki ohun ìgbọ́ orin láti kì í sí etí tí n ó sì máa dá orin gbọ́

Aah, mo máa ń fi gbèdéke sí àkókò tí mo máa ń gé irun mi. Gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ràn ọ̀ṣọ́ lọ́pọ̀lọpọ̀, mo máa ń fẹ́ràn láti máa gé irun mi ní ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀ méjì méjì. Ni ìgbà míì, mo lè sun sí ọ̀sẹ̀ mẹ́rin. Igbà míì tí mo bá sì wò wípé ó ti kún tó, òhun náà ni mo máa ń gé.

Èmi kò ní àwòrán lára. Yíya àwòrán sára jẹ́ ǹkan tí àṣà wa ní ilẹ̀ adúláwọ̀ ní ibíbài tí ó tako. Àà nítorí náà, èmi kò ní àwòrán lára. Nkò sì kúndùn láti máa ya àwòrán sí ara. Bẹ́ẹ̀ni.

Bí mo bá fẹ́ ṣàlàyé bí tábìlì iṣẹ́ mi ṣe rí, tábìlì iṣẹ́ mi mo lè sọ wípé ó gùn ní ìwọ̀n bàtà kan ní fífẹ̀, ẹ́, ó gùn ní ìwọ̀n bàtà kan ní fífẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé ó ní ẹsẹ̀ mẹ́rin, ó sì ní ààyè tó fẹ̀ tó tí mo lè kó àwọn nǹkan tí wun o lò ní ibi iṣẹ́ tí ń ò mọ kó sí.

Nípa ìbéèrè nípa pé ṣe mo máa ń jẹ gọ́ọ̀mù, gọ́ọ̀mù jíjẹ ní agbègbè ibi tí mò ń gbé jẹ́ ǹkan tí àwọn ènìyàn rí sí gẹ́gẹ́ bí ìpápánu àti oúnjẹ tí ó jẹ́ ti ọmọdé. À ní àfikún, gọ́ọ̀mù jíjẹ kò wọ́pọ̀ ní àárín àwọn àgbàlagbà tó jẹ́ ọkùnrin, àwọn obìnrin nìkan ni tó sábà jẹ gọ́ọ̀mù àti àwọn ọmọ, àwọn ọmọ wẹ́ẹrẹ.

Ní àwọn ìgbà tí òjò bá ń rọ̀ oríṣiríṣi nǹkan ni mo máa ń ṣe, èyí ní, èyí ní í ṣe pẹ̀lú, ẹ́, iṣẹ́ tí ó bá wà lọ́wọ́ mi. Àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, èmi fẹ́ràn láti máa sùn tí òjò bá ń rọ̀ tàbí kí ń máa gbọ́ orin ní àsìkò ìgbà tí òjò bá ń rọ̀.

Bẹ́ẹ̀ni mo lè sọ wípé mo máa ń rìn ní àlàáfíà. Rín ní àlàáfíà nípa ìbéèrè yi bọ̀sí ọ̀nà méjì. A lè túmọ̀ rẹ̀ sí ìrìn ní àlàáfíà bí ẹni tí kì í fa jàmbá tàbí tí kì í fa ìjàǹgbàn ní àdúgbò. Bo bá jẹ́ ti bẹ́ẹ̀ ni mo máa ń rìn ní àlàáfíà. Ni ìgbà kejì, ní ọ̀nà kejì ewè, a tún le rí rìrin ní àlàáfíà nípa nǹkan tí ó ní ṣe pẹ̀lú ìlera ènìyàn yálà nípa ìlera nii tàbí làìmọ̀ ṣe fa wàhálà ní àdúgbò. Ọ̀nà méjèèjì náà ni mo lè fi sọ wípé mo máa ń rìn ní àlàáfíà.

Bẹ́ẹ̀ni mo lè sọ wípé orí máa ń fọ́ mi. Ehn, orí fífọ́ jẹ́ ara àwọn àìsàn tí ó lè ṣe ènìyàn. Orí fífọ́ a sì tún máa ṣẹlẹ̀ tí ènìyàn bá ti dààmú púpọ̀ jù ní ojúmọ́. Àwọn àsìkò tí mo bá dààmú púpọ̀ tàbí tí mo bá ṣe iṣẹ́, iṣẹ́ àṣekára tí ó le púpọ̀, àwọn àsìkò yìí ni mo máa ń rí, orí fífọ́.

A kò lè sọ wípé mo mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú, nítorí wípé iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ tí ó gba à ọpọlọ gidigan, tí ó sì gba kí ènìyàn ṣe ẹ̀kọ́ nípa rẹ̀. Ẹ̀kọ́ mi kò lọ ní ìlànà bí a ti dá ọkọ̀ dúró ní ìdojúkojú.

Ẹ̀ bí èmi bá ń rà, tí mo bá ní àǹfààní láti jẹ písà, nǹkan tí mo fẹ́ràn tí kí ó wà lórí písà mi, ó náà ni èso bíì painapu. Painapu náà ni mo lè sọ wípé mo fẹ́ràn jù kí ó wà ní orí písà mi. Ẹlẹ́ẹ̀kejì ni tí a bá rí ìjánjà ẹran wẹrẹ tí a bá lè fi sí orí písà, mo tún lè gbádùn eléyìí.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United tí ó wà ní orílẹ̀ èdè Gẹ̀ẹ́sì ní ìlú tí wọ́n ń pè ní England. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí a máa gbá bọ́ọ̀lù ní ìpele kìíní, ó sì jẹ́ ìkan lára àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó lámìlọ̀ká jùlọ lágbàyé.

Bí ìmọ̀ Yorùbá mi ṣe lọ tí mo sì lérò wípé ó gbó pọn tó, ìbéèrè yìí jẹ́ ìbéèrè tí n ò lè dáhùn nítorí wípé n kò mọ ìtumọ̀ nǹkan tí ó ń béèrè. Ìbéèrè náà béèrè wípé wákàtí mélòó ni ó máa ń wo ojú ibojú lójoojúmọ́. N kò mọ nǹkan tí ń jẹ́ ojú ibojú, nítorí náà n kò lè fi ìdáhùn sí ìbéèrè yìí.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ fìlà. Fìlà jẹ́ ara àwọn aṣọ, ó jẹ́ ara àwọn ẹ̀ṣọ́ tí wọ́n máa ń ránpọ̀ mọ́ aṣọ ìbílẹ̀ ní ilẹ̀ adúláwọ̀. Bí ènìyàn bá fẹ́ mura gẹ́gẹ́ bí ọkùnrin tí ìmọ̀ra rẹ̀ yóò sì péye, bí ó bá wọ bùbá tán, yóò wọ ṣòkòtò síi, bẹ́ẹ̀ ni ó sì gbọ́dọ̀ dé fìlà láti fi hàn wípé ìmọ̀ra òun pé gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Yorùbá.

Bẹ́ẹ̀ni mo máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí mo bá sùn. Ìdí méjì ni ó wà fún eléyìí. Àkọ́kọ́, o ní wípé nítorí òtútù bí ènìyàn kò bá fi aṣọ bo ara ní àsìkò òtútù, òtútù yóò máa mú ẹni náa. Ẹ̀lẹ́ẹ̀kejì ni nítorí àwọn ẹ̀fọn. Ènìyàn ní láti fi aṣọ bora láti dáàbò bo ẹ̀fọn tí yóò le fa àwọn àìsàn ibà.

A n kò ní ètò láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn, bí ènìyàn bá fẹ́ ṣíṣẹ́ tí yóò sì fẹ iṣẹ́ rẹ̀ sí ìlú mìíràn, ó gbọdọ̀ jẹ́ iṣẹ́ tí ènìyàn ti ní èròǹgbà láti lẹ̀ wípé iṣẹ́ náà yó jẹ́ iṣẹ́ tí yóò tóbi. Ní àkókò tí mò ń ṣe èyí lọ́wọ́, n kò ní ilé iṣẹ́ ńlá kan lọ́wọ́ tí mo lè sọ wípé n ó fẹ́ sí ìlú mìíràn.

Bí mo bá fẹ́ lọ sùn, aṣọ tí n ó wọ̀ yóò ní ṣe pẹ̀lú bí ojú ọjọ́ bá ti rí. Bo bá jẹ́ àsìkò òtútù ni, n ó wọ aṣọ tó ki kí òtútù má báa mú mi. Bí ó bá sì jẹ́ pé àsìkò ooru ni, n ó wọ aṣọ tó fẹ́lẹ́ tàbí kí n sùn ní ìhòhò nítorí ooru.

Lára àwọn ọ̀nà tí mo máa ń gbà mú èrò tuntun wá, òní wípé Kí n wo nǹkan tí mo fẹ́ mú èrò tuntun wá lé lórí, n ó wá lọ orí ẹ̀rọ ayélujára, n ó wo ohun tí àwọn ènìyàn tí sọ nípa rẹ̀ yálà dáadáa ni àti ní aburú. N ó ṣe àgbéyẹ̀wò méjèèjì látara eléyìí, mo máa ń lè mú èrò tuntun wá.

Oúnjẹ tí mo lè sọ wípé mo fẹ́ràn jù ní àní mo le pè ní iyán àti ọbẹ̀ ẹ̀fọ́. Oúnjẹ yìí jẹ́ oúnjẹ tí ó ṣe tí ó gbajúmọ̀ láàárin àwọn Yorùbá. Wọn a máa fi iṣu, iṣu ni nǹkan tí a máa fi ń gún iyán. Wọn yóò sè tí yóò rọ̀, wọn yóò sì fi odó gun tí tí yóò fi fẹ́lẹ́

Ìfò jẹ́ ǹkan tí a máa ń ṣe ní àsìkò eré ìdárayá. Bí mo bá sì fẹ́ gbé gbèdéke lé ìgbà tí mo kẹ́yìn fò, mo lè sọ wípé ìgbà tí mo kẹ́yìn fò jẹ́ ìgbà tí mo sì wà ní ilé ẹ̀kọ́ girama tí mo sojú àwọn ẹlẹgbẹ́ mi ní ibi Ìfò. Èyí tí mò ń sọ yìí ti tó bi ọ̀rọ̀ bí ogún ọdún sẹ́yìn.

Ọ̀nà tí mo máa ń gbà bá àwọn ẹlẹgbẹ́ ṣiṣẹ́, òun náà ni wípé kí olúkalúkù ya iṣẹ́ rẹ̀ sí ọ̀tọ̀, kí èmi mọ titẹ mi, kí àwọn náà sì mọ titi wọn. Oníkálukú yóò sì mọ wípé òun ní àkókò àti gbèdéke ìgbà tí òun yóò já ààbọ̀ iṣẹ́ òun.

Bí mo bá gbọ́ ìbéèrè yìí ye dáadáa, ìbéèrè náà ń bèèrè pé, ṣé o fẹ́ràn irín atẹ́gùn? Wọn ó tún mọ ìbéèrè yìí sí ìtumọ̀ wípé ṣé olùwà rẹ̀ fẹ́ràn láti máa rìn ní inú atẹ́gùn nípa lílo, e, ọkọ̀ òfuurufú. Bí ó bá jẹ́ pé báyìí ni mo lè sọ wípé mo fẹ́ràn láti máa rìn nínú atẹ́gùn.

Bẹ́ẹ̀ni, àlọ́ apanilẹ́rìn jẹ́ ǹkan tí ó gbajúmọ̀ ní ìgbà tí a wà ní èwe tí àwọn àgbàlagbà máa ń fi ṣe ìdárayá fún àwọn ọmọ wẹ́rẹ́. Bí mo bá wo ìgbà èwe mi, mo rántí wípé àwọn àlọ́ yi wọ̀n a máa pa ni lẹ́rìn. Ní àsìkò ìgbà tí mo sì di àgbàlagbà báyì náà mo lè sọ wípé mo sì fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn mo máa ń pa fún àwọn ọmọ wẹ́rẹ́ ìwòyí láti pawọ́n lẹ́rìn àti láti kọ́ wọn ní ẹ̀kọ́.

Àwọn ohun mímu tí mo le sọ wípé mo fẹ́ràn jù ọ́n náà ni ohun ẹlẹ́rìndòdò bíi kóòkì, Fáńtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo fẹ́ràn láti máa mu omi nítorí à, ṣúgà tí máa ń pọ̀ nínú kóòkì àti Fáńtà èyí tí kì í bá ìlera mu ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.